Èmi kì í kọ ìròyìn níbi iṣẹ́, nítorí pé iṣẹ́ ara mi ni mò ń dá ṣe. Ìròyìn kíkọ, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì púpọ̀. Àgàgà tó bá jẹ́ àwọn ibi iṣẹ́ tí ọjà títà rírà bá ti ń lọ. Yàtọ̀ fún yun, gbogbo ibi iṣẹ́ ló nílò kí èèyàn máa kọ ìròyìn. Èyí ni yóò ṣe àkọsílẹ̀ bí títà rírà ṣe ń lọ ní ibi iṣẹ́. Ibi iṣẹ́ tó bá wà tí ò bá lakọ̀sílẹ̀, ó ń ṣe tán àti parun ni. Àmọn emi ò. Èmi ni mò ń dá iṣẹ́ ara mi ṣe. Nítorí náà mi ò ní láti kọ ìròyìn kankan. Lẹ́yìn wípé kí n má ṣe àkọsílẹ̀ àwọn ǹkan tí ó bá ṣe pàtàkì. Ṣùgbọ́n àwọn ibi iṣẹ́ tí títà rírà bá ti ń lọ tàbí àwọn ǹkan mi tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ kí wọ́n ní àkọsílẹ̀ pé báwo ni ọjà ṣe ń wọlé àti bí ọjà ṣe ń jáde. Àwọn tó ń ṣàmójútó àwọn ogun kọ̀ọ̀kan tó ṣe pàtàkì, wọ́n ò ní láti kọ bí wọ́n ṣe ń ṣe àwọn iṣẹ́ náà kí wọ́n le bá fún ẹni tó ní iṣẹ́, ẹni tó ní àwọn ǹkan yìí ní, ẹ́, wọ́n lè bá a fún ní ìròyìn pé báyìí ni, báyìí ni iṣẹ́ ṣe ń lọ. Báyìí ni àwọn ti bá, báyìí ni àwọn ti fí i lẹ̀ ní ọjọ́ báyìí, ba, ní oṣù báyìí. Iye ọjà báyìí la ta, iye ọjà báyìí lo wọlé, iye ọjà báyìí lọ jáde padà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ǹkan yìí ó ṣe pàtàkì púpọ̀ kí iṣẹ́ kó lè bá a nítumọ̀. Ó sì lè bá a ní àkọsílẹ̀ ìṣe wọn dáadáa.

Oúnjẹ tó lérò fún ìlera, oúnjẹ tó, tó ní àwọn èròjà tí ó fún èèyàn ní okun àti agbára, ó ṣe pàtàkì púpọ̀. Àwọn yìí ni èmi sì máa ń bùkátà sí tí mo máa ń jẹ ju. Oúnjẹ tí ó kún fún èròjà, tí ó ṣe àmójútó ìlera ara, tí yóò jẹ́ kí ara ó mu kun si, tí yóò jẹ́ kí ara ó jí pépé. Òun ní o ṣe pàtàkì púpọ̀ láti máa jẹ. Àwọn oúnjẹ yìí ni èmi sì máa ń jẹ. Iru àwọn oúnjẹ báyìí ni èmi máa ń jẹ ju. Ó ni èmi nífẹ̀ẹ́ sí ju, tí mo sì máa ń jẹ torí ó ní ó fún ara ní gbogbo okun àti agbára èyí tí ó nílò láti jẹ́ kí ara ó jí pépé pé, láti jẹ́ kí ẹ̀dà ó lè máa ṣe bo ṣè yẹ̀ kò ṣe, lá sì kó kọ̀ọ̀kan tí ó ní dá ẹ̀dá gúnlẹ̀, tí ó ní jẹ́ kí èèyàn, èèyàn ó lẹ. Àwọn oúnjẹ báyìí ni àwọn oúnjẹ tí ó dáa fún ara láti máa jẹ, láti ní ìdàgbàsókè ní gbogbo ìgbà. Àwọn oúnjẹ tí ó kún fún èròjà, tí ara ó fi máa ń jí pépé pé ó ṣe pàtàkì, òun ni èmi sì máa ń jẹ.

Àkókò tí mo máa ń kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi, èyí kì í sábà ṣẹlẹ̀ o. Èmi o í sábà kẹ́yìn. Àmọ́ ijọ tí mo bá kẹ́yìn mále pàdé wọn, àwọn ni àwọn ọjọ́ tí mo bá bọ́yá afẹ́ jí jáde, mo wá pẹ́ jí àbí mo ní bùkátà sí awon ohun kan kan tí ó lè sọkùn fa kí n pẹ́ láti jáde sí wọn. Àṣìkò tí a bá ní àwọn ibi tí à ń lọ ní àjọpọ̀, ní àlọ́ àjọpọ̀ tí a lọ lẹ́ẹ̀kan náà lásìkò kan náà, àwọn ohun tí máa ń sábà ṣẹlẹ̀ ni pé mo máa ń ṣáájú wọn láti jáde. Èmi kì í sábà pẹ́. To bá mu mi pẹ́, àjẹ́ pé n rọ́gbọ́ndà sí ohun tó ṣẹlẹ̀ níyẹn tàbí mo pẹ́ láti jí tó sì lè sọkùn fa kí ń dáwọn dúró, kí wọ́n ó dúró dè mí tàbí kí wọ́nwa pàdé mi ní ilé. Àmọ́ pé èmi gangan n owá pẹ́ láti àbí n owa jẹ ẹni tí ó kẹ́yìn lẹ́yìn lẹ́yìn kì í ṣẹlẹ̀. Èmi kì í sábà kẹ́yìn. Tọ́ bá mú mi kẹ́yìn, àjẹ́ pé nǹkan n rọ́gbọ́ndà sì ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ni ní àìsàn ìkórìíra sí oúnjẹ èyí tí ó jẹ́, èyí tí ó bá jẹ́ oúnjẹ tí e ṣe oúnjẹ ẹ̀yà mi, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Àwọn oúnjẹ àwọn Haúsá kan bẹ́ tí mi ò nífẹ̀ẹ́ sí. Àmọ́ tó bá jẹ́ tí gbogbo oúnjẹ èyí tí mo mọ̀, èyí tó pọ̀ jù nbẹ̀ ni oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí tí mo máa ń jẹ dáadáa. Mi kì í sábà kórìíra oúnjẹ ṣá, ṣùgbọ́n àwọn nǹkan bẹ́, àwọn oúnjẹ kan bẹ́ tó jẹ́ àwọn oúnjẹ ẹ̀yà mi bí i ọ̀gbọ̀nọ̀ mi ò nífẹ̀ẹ́ sí. Àyàfi tí mi ò bá ní nǹkan míìmọ́ tí mo lè jẹ. Àmọ́ oúnjẹ àwọn Haúsá kan bẹ́ tí mo jẹ rí nígbà kan tí mi ò nífẹ̀ẹ́ sí. Mi ò ranti oruko ounje e orúkọ oúnjẹ yìí. Wọ́n máa ń da kókò kò báyii sí inú wọ́n wá fi òróró síi àti, ẹ́, ata, ata gígùn tí a maa ń pè ní, ẹ́, yaji. Wọ́n a máa fi gbé e jẹ ẹyọ kọ̀ọ̀kan. Oúnjẹ yìí mo kórìíra rẹ̀. Àmọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo máa ń jẹ. Èyí tí mi ò mọ̀ ń jẹ tẹ́lẹ̀ gan mo ti kọ́, mo ti mọ̀ ọ́n jẹ, torí pé ilẹ̀ Haúsá ni mo ti kẹ́kọ̀ọ́ dágbà. Mo ti kẹ́kọ̀ọ́, ẹ́ẹ́, first degree mi. Ìfúnmi láǹfààní púpọ̀ láti mọ̀ pa oúnjẹ wọn ni wòn bá ti mo sì ti jẹ dáadáa.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi, ọ̀nà ni ẹ̀rọ ayárabíàṣá tí ń pè ní kọ̀npútà, data àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀, èyí tó jẹ́ Android tàbí iPhone. Àwọn ìyí te'mi ń lò náà ni ẹ̀rọ ayárabíàṣá o, Android mi ti ìṣeé redmi àti mouse tí a máa ń fi sún kìíní káàkiri ní ojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ó ṣe pàtàkì púpọ̀ láti ní ẹ̀rọ ayárabíàṣá, torí pé òun ni ó máa ń mú kí iṣẹ́ ọ yá dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ igbà. Eléyìí ni ẹ máa ń jẹ́ kí, eléyìí ó ṣe pàtàkì púpọ̀ kí ẹ̀yàn lè bá rí àwọn iṣẹ́ ṣe dáadáa, nítorí pé kò sí bí ẹ̀yàn ṣe fẹ́ gbádùn iṣẹ́ tí ẹ̀yàn ó ṣì téyàn láìní àwọn ǹkan yìí, kò sí èsì pé ẹ̀yàn ṣe fẹ́ ṣiṣẹ́ láìní. Ó ṣe pàtàkì púpọ̀ láti ní i.